Sọ fún wa nípa bọ́ọ̀lù tí à ń gbá ní àdúgbò. Bọ́ọ̀lù tí à ń gbá ní àdúgbò jẹ́ ohun tí ó jẹ́ bí eré ìdárayá láàárín àwa ọ̀dọ́. A sì máa dùn nítorí èrò má ń pọ̀ tí ẹ máa wá wo bọ́ọ̀lù àdúgbò tá bá ti kórawọ́ jọ ta n gbá bọ́ọ̀lù ládùúgbò.

Sọ fún wa bí o ṣe pàdé ẹni tí ó ṣe pàtàkì fún ọ. Ẹni ti o ṣe pàtàkì fún mi ti mo pàdé bíi olólùfẹ́ mi ibi iṣẹ́ ni a ti pàdé ara wa. Níbẹ̀ náà ni a sì ti ń lọ bàìbàì tí à ń bá ara wa bọ̀. Òun lẹni tó ṣe pàtàkì fún mi.

Sọ fún wa nípa iṣẹ́ ti o fẹ se nígbà ewe. Iṣẹ́ tí mo fẹ́ ṣe nígbà èwe nígbà tí wọ́n bí mi ni wípé mo ní mo fẹ́ di awakọ̀ òfurufú, ìyẹn pilot. Ṣùgbọ́n nísìnyí, hmmm, orí ló mọ ibí ti ẹsẹ̀ ń re o. A tiẹ súnmọ́ bẹ́ẹ̀ dé bí tí a máa ṣe ọkọ̀ awakọ̀ òfurufú rararara.

Sọ fún wa bí o ṣe ń lo ìsinmi. Bí mo ṣe ń lo ìsinmi mi lẹ́yìn tí mo bá ti ṣiṣẹ́ ní gbogbo ọ̀sẹ̀ jẹ́ kí n sùn sórí ibùsùn mi lẹ́yìn tí mo bá ti jẹun tán ní àárọ̀ ọjọ́ ìsinmi náà. Tó bá sì di bí ọwọ́ ọ̀sán bóyá tí mi ò lọ, tí mi ò lọ ilé ìjọsìn, mo lè jáde tó bá di ìrọ̀lẹ́ kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi. Bí mo ṣe ń lo ọjọ́ ìsinmi mi ni.

Sọ fún wa nípa ohun dídùn tí o rántí láti ìgbà èwe. Ohun dídùn tí mo rántí láti ìgbà èwe ni ìgbà tí bàbá mi kọ́kọ́ ra aṣọ fún mi. Aṣọ i rẹwà púpọ̀, dé bí wípé mo nífẹ̀ẹ́ rẹ̀. Ohun ni ìgbà tí mo rántí.